Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Rárá, èmi gẹ́gẹ́ bí ẹni kan mi ò fẹ́ràn láti fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá sùn. Èyíi kò kí ń jẹ́ kí n gbádùn ọ̀rùn tí mo bá sùn dáradára.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jì? Bẹ́ẹ̀ni, èmi gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, mo ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn tí ó bá ṣẹ̀ mí, gẹ́gẹ́ bí Baba wa tí ń bẹ ní ọ̀run ṣe máa ń dáríji àwa tí a ń ṣẹ̀ nígbàkúùgbà.